Igbati bo se ri ni ìgbàtí ba padà losi ile ìgbà ti mo ba dele ẹni ti mo koko maa n ri wípé àdúgbòmi o koko yàtọ̀ náà gbogbo e kókó da yàtọ̀. Gbogbo àwọn koríko tó wà níbẹ̀, gbogbo àwọn igi tó wà níbẹ̀ wọ́n ti gẹ gbogbo wọn tán. Wọ́n ti kọ́ ilé síbẹ̀, wọ́n tun ti kọ́ ṣọ́ọ̀bù sí ibi bẹ̀. Àwọn èèyàn fi ń ta ọjà. Ibi tí mo máa ń gbà lọ sí ilé, ojú ọ̀nà bí ta mo máa ń gbà lọ síbí, wọ́n ti dá, wọ́n ti dá, wọ́n ti tà ọ̀nà bẹ. So, o ti kọ́kọ́ yàtọ̀ gan, o ti change gan. Èmi tètè dá ọ̀nà rẹ̀ mọ̀ mọ́, torí gbogbo nǹkan ti change. Àwọn èèyàn ti kọ́lé, àwọn èèyàn ti kọ́ ṣọ́ọ̀bù, àwọn oríṣiríṣi ojú ni mo rí níbẹ̀. Kódà ó ní ibi tí mo mọ̀ tí màá ń ṣe gbá ifẹ́, ilé ìgbafẹ́ kan tó wà níbẹ̀ tí mo máa ń lọ síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tí màá dé ibi bẹ̀, gbogbo ẹ ti, ó ti, ó ti yàtọ̀ ẹ. Gbogbo ẹ ti yàtọ̀. So gbogbo ọ̀nà ti maa yàtọ̀ and then ìgbà tí mo dele na ti mo koko pàdé mo koko pàdé e baba àti egbon mi àwọn méjèèjì ni ḿo koko ri torí o ti pe ti moti ri wọn. Ìnuwọn dún nígbà tí wọ́n ri mi inú. Temi náà dùn. Wọ́n, ó ti pẹ́ gan tí mo ti ra áwon méjèèjì. So, o, bó ṣe rí mi, ó dàbí ẹ pé wọ́n ti rí, wọ́n rí ǹkan. Wọ́n dáná, wọ́n ti dáná dé mi, wọ́n ti dáná, wọ́n ti bá mi jo gbogbo, wọ́n ti bá mi gbo mi kalẹ̀ tí màá fi wẹ̀. Àti wípé ìgbà tí wọ́n rí mi, wọ́n ní mo ti jó. Ẹ̀mi gan mọ̀ pé mo ń orun, àmọ́ wọ́n sọ pé mo ń orun, mo ń orun. So, ìdùnnú àtayọ àwọn àbúrò mi náà tí mo ti rí tipẹ́tipẹ́, gbogbo ẹ la fi ríra wa, a ṣeré, a ṣàrìn àdúgbò lọ. Àrin àdúgbò ni yẹn. Àwọn nkán miran ti change ladugbo. Gbogbo àwọn tí mo ti rí tipẹ́tipẹ́ náà wá tọ́ wa kí ni ajọṣọ̀rọ́, ajọṣeré, ajọgbafẹ́. So, ìdùnnú ńlá kan ni pé a, àwọn èèyàn ó, ó wá kí mi pé a, ó ti pẹ́ a kàbọ̀ kúnrin. Wọ́n ṣà kí mi, wọ́n ṣe gbogbo è so, inú mi dùn.

Shop tó súnmọ́ ilé, ah! Nkan tí wọ́n ń tà níbẹ̀, wọ́n ń tà àwọn ọjà provision ni wọ́n ń tà níbi ibe. Ọjà tí wọ́n ń tà n bí ìrẹsì, ẹ̀wà, gàrí, epo pupa, oroorò, spaghetti àti àwọn bíi àwọn Milo, àwọn Milo, àwọn milk, peak milk. Nǹkan tí wọ́n ń tà níbẹ̀, kódà woń tà toilet paper náà. So nǹkan tí wọ́n ń tà níbẹ̀ ni, ton si ni mummy mi na lo nii, torí a ní shop sí tó sí ilé ọ̀dọ̀ wa. Ìgbà mí wa gan, tà bá dáná, tà bá dáná ni shop ni a ti mọ́ nda. Wọ́n ò yá shop mo, a ko fúnra wa ni, torí awa náà ni shop takọ fún àwọn èèyàn tí wọn tà. Shop yìí a kọ só kò jìnnà sí ilé ìgbà mí a máa dáná níbẹ̀ ká tó lọ ile. Àwọn nkan tan nta, oun náà ni àwọn oun ti wa nbe, so ọjà náà de kun ko se pe ọjà to po oupo bayen náà, but a sin ta ibi beyen dey ni o bo si gbangba tawon eeyan, tawon eeyan o fi ri nkan ti won ta ni ibi ibe so ó easy like kò jìnnà sílé rárá, kò jìnnà sí ilé o súnmọ́ ilé ọ̀dọ̀ wa. Ó easy láti lọ, ó easy láti wọ, ìgbà mí gan a lè máa gbe ọkọ̀, ìgbà mìíràn a lè máa fẹsẹ̀ rìn. So ó easy fún wa láti ṣe gbogbo nǹkan ẹ.

Well ki ni aṣe yọrí ni ero mi? Àṣe yọ ri ni èrò mi ni pe nkan ti mó bá ṣè kín rí ìdùnnú ní bíbẹ torí mi ò rí ǹkan tí eyan o bá se kí èyàn má rí ìdùnnú. Ǹkan tí ó bá wù mí tí eyan wá ṣe tí mo dẹ̀ rí ìdùnnú níbi bẹ̀ ni mo máa ń pè ní àṣeyọrí lọ́dọ̀ tìtémi. Torí pé nínú gbogbo ǹkan tí eyan ṣe tí ó bá ti rí ìdùnnú nínú rẹ̀ kò ní dàbí pé eyàn ṣàṣeyọrí kan. So àṣeyọrí wù mí pé ohun kan tí mo bá gbé kalẹ̀ pé mo fẹ́ ṣe láyé, mo fẹ́ dì ní ayé yìí tí ì bá ti rí gbogbo ẹṣẹ áílìsì tí mo bá rí díẹ̀ ṣe nínú rẹ̀, ó tún máa fún mi ní ìdùnnú mi. Ó tún máa tún motivate mi pe tọ́ tún ṣe imi. Ó máa tún fún mi ní èyínọjú pe tọ́ tún ṣe imi, tún ṣe imi, tún-- àti pé ìgbà mi, ǹkan tí mo máa ń fi ṣe àwòrán, ó lá àwọn àwọn ẹni tí mo mọ̀ ọ́n wò tí mo máa ń fi ṣe àríkọ ṣe, mo ń fi se aríkọ̀se tí ò ní jẹ́ kí èmi náà ni mi ò ṣe mọ́, mo fẹ́ give up. Rárá, wọ́n pọ̀ lóríṣiríṣi báyìí. So ó máa ń fún mi ní ìdunú púpọ̀ pé mo ò give up. So èmi náà máa ń tẹ̀ ẹ́ mọ́ iṣẹ́, máa ní mo fẹ́ jẹ́ kí mi náà di ẹni báyìí nípa ọ̀nà ìlànà tí ó dáa ni. Pé mo fẹ́ dí ẹni báyìí. So èmi náà wa máa ń ti pa'kọ, mo máa ń ti pa mọ́ iṣẹ́. So tí màá dẹ̀ ti rí ìsì tó dáa níbi bẹ̀, ìnù mi máa dùn, màá ká kún àṣeyọrí mi. Kì nítorí ǹkankan ò kéré nínú áyé yìí lọ kí eyan máa dúpẹ́ fún Ọlọ́run. So lọ́nà tẹ̀mi, nkan t'emi ń pè ní àṣeyọrí nìyẹn.

Wè ọ́, mo ṣe máa ń mu omi ní gbogbo ọjọ́. Ẹ̀mi tí bàá kókó ji láàárọ̀, máa kọ́kọ́ mu one litre omi ná. One litre ni, i mean 50cl which is one litre omi ni mo máa kọ́kọ́ mu. Màá kọ́kọ́ mu omi kọ́bu kan ní àárọ̀ torí wípé ó máa, ó da tí ẹ̀ bá sì lè jí láàárọ̀ kí yan kokọ mu ọmí, ó máa jẹ kí, eh, ara èèyàn jí pípé through out ọjọ́, gbogbo gbogbo ọjọ́ o da. Ó maa da kí eyan kọ́kọ́ mu. Bí bá ti wá mu yẹn tán, tí bá tu tíì tí mo bá sì fẹ́ jẹun náà, mo tún máa ń mu ohun mi. Ìgbà mí wà tó jẹ pé ara mi máa gbẹ, ara mi máa gbẹ, ó tún depend lórí, eh, weather, àì, bí ojú ọjọ́ bá ṣe rí, ẹ̀yan náà máa mù omí. Tí bàá je pé gbẹ́run rẹ̀, omi tí mo máa ń mu máa pọ̀ gan. Mo máa rí wípé gbóojo n gba mi, omi tí mo máa ń mu kò kí ń fi bẹ́ẹ̀ pọ̀, àwọ̀ ló ṣe máa ń mu omi. Bọ̀ ní gbogbo ọjọ́, mo ṣì máa ń mu omi dáadáa, mo ṣì máa ń mu omi dáadáa. Ni wọ́n ò bá tí ara mi bá fẹ́ gbà á, mo máa ń mu omi. Ibi tí omi dè ti wá, omi tap ni, èyí ẹnu ẹ̀rọ ló ti máa ń wá. Ẹnu ẹ̀rọ ni ó ti máa ń so. Ìgbà mí wà, màá ra èyí tó máa ń lọ sínú, eh, bottle, ìgbà mí màá rí tó máa ń lọ sínú nylon. So, o depend ìyí tí mo bá rí lásìkò, bọ̀ mo máa ń mu omi dáadáa lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ gidi torí ohun ọ̀ṣọ́ jẹ́ ǹkan tí obìnrin nífẹ̀ẹ́ sí. Nkàn tó bínrin mo ń wọ ni and then won máa ń pè ní andromede, ìhan obìnrin ló ń wọ. Ohun ọ̀ṣọ́ máa ń jẹ́ kí ojú èèyàn gúnrégé, ogun èèyàn kó yọ, kí wọ́n mọ̀ pé àá, a máa ń bu ẹwà kún ẹwà èèyàn ni. So, èmi nífẹ̀ẹ́ sí, ìgbà mí máa wọ sọ́wo, ìgbà mi máa wọ ṣẹ̀ṣẹ̀, èt tí mi, ìgbà mi kódà mo máa ń fi sí ibi bèbèré ìdí mi tá a ń pè ní ìlẹ̀kẹ̀. So, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ gan torí ó máa ń jẹ́ kí ó bùkún ẹwà èèyàn ni, ó máa ń bùkún ẹwà èèyàn ni. So, mo ma n wo ohun ọ̀ṣọ́ dáadáa, o de ma n fún mi ni joy, idunu pe tor, àwọn eyan yo tun wa ma ponmile yo ma complement mi so, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa, dáadáa.